Bẹ́ẹ̀ni mo ma ń na ara, mo ma ń na ara papa jùlọ tí mo bá ti jókò fún ìgbà tó pẹ́. Tí mo ti wà ní ẹnu iṣẹ́ fún wákàtí bíi meelo kan mo ma dìde, mo ma na apana ẹsẹ̀ na gbogbo ara mi kí n bá má wà ní ojú kan fún ìgbà pípẹ́.

Nítorí pé ìlera ni ọ̀rọ̀, mo máa ń rí i dájú wípé oúnjẹ tí mo jẹ ò ní èrò fún ìlera. Àwọn oúnjẹ bí èso, máa rí i pé mo jẹ. Àwọn bí ewébẹ̀ tó lérò fún ìlera mi, mo máa ń jẹ wọ́n dáadáa.